Ǹjẹ́ mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan? Ìyẹn ni pé kí ni o, ṣe mo jẹ́ ènìyàn tó máa ń ní àkàsí fún ǹkan? Ṣe mo jẹ́ ènìyàn tó já sí wí pé kí ni, ó máa ń gba ìmọ̀ràn, ẹ́n, ó máa ń gba experience, ó máa ń gba àlàyé látọ̀dọ̀ àwọn èèyàn nígbà tí èèyàn bá ti ẹ̀ fẹ́ se ǹkan, nítorí pé kí ni o gbogbo ǹkan láyé yìí, so èèyàn ni kan fún ara rẹ̀ ò lè dá ṣe. Ẹ́n, èèyàn gbọdọ̀ ní àwọn alábàáṣe, àwọn ọ̀rẹ́, àwọn ojúlùmọ̀, àwọn ẹbí àbá àwọn tó já sí pé kí ni o, a jọ jẹ́ bí, ẹ́n, colleague náà ni. So láti já sí pé kí ni, ǹkan tí èèyàn bá fẹ́ ṣe kí a jọ share, a jọ share ìmọ̀ràn, ká jọ share ìrírí. Torí pé kí ni kò imọ̀ ni kò pín ṣọ́dọ̀ èèyàn kan. Wọ́n dẹ́ ní, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ náà ni pé kí ni o, àgbájọwó báyìí òhun ni a fi ń gbẹ́rù sórí. Ó mean pé ọwọ́ kan lásán kò tó láti gbé ẹrù sórí. Nínú ẹ náà ni pé kí ni o, ǹjẹ́ mo tiẹ̀ wá ní ètò fún àwọn ǹkan tí mo máa ṣe bẹ́ẹ̀ ni. Torí pé kí ni wọ́n sọ pé kí ni o, "he who plan to fail, it's already what? It's already planning to-- he who fail to plan, his planning to fail." Ó mean pé ẹni tí ó bá ní ètò nínú ìgbésí ayé rẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ n kọ́ ò, ìjà kulẹ̀, òun náà ni nǹkan tó ṣe pé kí ni o yóò padà lékè. So èèyàn gbọdọ̀ ní ètò, èèyàn gbọdọ̀ ní ètò. Nígbà tí èèyàn bá dẹ́ ń ṣe ètò, èèyàn gbọdọ̀ jẹ́ kí ètó èèyàn kó jẹ́ ǹkan tó ṣe ní pé kí ni, ó wà realistic. Èèyàn o gbọdọ̀, èèyàn o gbọdọ̀ jẹ́ èèyàn kan tó já pé kí ni o, ẹ́ẹ́, ǹkan expectation rẹ̀ ó máa wà too high. Ìyẹn gbọdọ̀ wà moderate. Èèyàn gbọdọ̀ wòó pé, báì, tí n bá ṣe báyìí result báyìí máa rí. Tí èèyàn bá se báyìí result báyìí ló máa rí so èèyàn gbọdọ̀ wà ní àárín méjì. Ó tiẹ̀ dá wí pé kí ni, kí èèyàn o ní high expectation. Lára àwọn tó ṣe wí pé kí ni, ó máa ń push èèyàn ni. Àmọ́ èèyàn náà gbọdọ̀ wà realistic at the same time. Nítorí pé kí ni, ẹ́hẹ́n, àwọn oríṣiríṣi ǹkan náà ló lè padà tún ṣe lẹ̀ along the line. Ni ìgbà mii èèyàn le plan fún pé ok nǹkan báyìí tí n bá ní kí n wòó dáadáa ti n bá ní bóyá bíi yíò ná mi ní bíi five hundred thousand, àbí àbí kò yé báyẹn. Àmọ́ látara wí pé àwọn ǹkan mi tó padà ún ṣẹlẹ̀, bóyá bí ní ìsìn yìí, ẹ́n, mo plan pé mo fẹ́ ra bí cement ní ìsìn, bóyá bí sìmẹ́ǹtì bí hundred bag. Iye tí wọ́n dẹ́ ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí, bóyá is ten thousand naira, só ti yé bá yẹn. So mo plan tí mo dẹ̀ ní ni pé láàrin bóyá bí oṣù mẹ́ta, máa le kó five hundred thousand jọ, só ti yé báyẹn, pẹ̀lú àwọn iṣẹ́ pẹ̀lú àwọn ǹkankan báyẹn, so irú ètò tí mo ní yẹn ó ṣeéṣe kó kó bó si. Ó dẹ̀ ṣeéṣe kó máa bọ̀ si látara wí pé kí ni o, oríṣiríṣi ǹkan mi náà ló lè padà ṣe lẹ̀. Ní ìsìn yìí láàrin oṣù mẹ́ta yẹn, ẹ́n, iṣẹ́ lè má lọ dédé. Hmm. Nínú ẹ náà ni pé kí ni, ǹkan tí èèyàn fẹ́ rà yẹn, ó túntùn le gbórí lọ sókè. Ló fi jẹ́ wípé kí ni o, nígbà tí èèyàn bá ń set plan, nígbà tí èèyàn bá ń ṣe ètò, èèyàn gbọdọ̀ máa wo àwọn plus and minus tó lè já sí pé kí ni ó lè padà máa ṣe lẹ̀ nígbà tí èèyàn bá fẹ́, èèyàn bá fẹ́ mú ǹkan yẹ̀n wá sí ìmúṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ní ó jẹ́ ǹkan tí mo le sàré yánànà ní ṣókí nípa wí pé kí ni o. Èmi jẹ́ èèyàn kan tó máa ń ṣe ètò. Ètò dé mi dẹ́ ni kì í, kò dá lórí tè mi nìkan. Mo jẹ́ èèyàn kan tí o já sí pé kí ni yóò gbámọ̀ran lọ́tùn-ún-lóṣì, lọ́wọ́ ọmọdé lówó àgbàlagbà, pàápàá jù lọ́ nípa ǹkan tí ń bá fẹ́ ṣe yẹn, nípa execution nípa plan eléyìí tí mo bá fẹ́ ṣe yẹn. Fún bí àpẹẹrẹ ni ìsìn yìí, ẹni tó fẹ́ ra ilẹ̀, hmm, ẹni tó fẹ́ ra ilẹ̀ yóò nílò láti ṣe ìwádìí lọ́wọ́ àwọn tó ti n gbé pé kí ni wọ́n mọ̀ nípa bí a ti ṣe ń ra ilẹ̀, o ti yé bá yẹn, bóyá bí ọdọ àwọn onílé ni àbí àwọn báálẹ̀ àbí ẹni tó ní pé kí ni òhun náà nílé sí irú agbègbè yẹn. So èèyàn gbọdọ̀ rí dájú wípé kí ni èèyàn ń ṣe, ẹ́ẹn, èèyàn ń ṣe ìwádìí tó múnádóko. Ìyẹn ṣe àwọn oríṣiríṣi ǹkan tó já sí pé kí ni o yóò jẹ́ kí ǹkan rọrùn fún kí ó rọrùn fún èèyàn nígbà tí èèyàn bá ń ṣe ètò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí jẹ́ ǹkan tí mo lè sọ ní ṣókí nípa ìbéèrè elèyìí, kò jẹ́ bo ṣe jẹ́.

Ṣe o maa n pe àwọn onibara tutun, iyẹn àwọn oníbàárà nọọni a mọ sí àwọn ti wọn bayan dowo pọ. Ẹ́, bóyá níbi iṣẹ́ ni, bóyá nkan tetan ta ni, so àwọn eleyi ni oníbàárà. So tuntun náà ni, tó jẹ́ pé kí ni ò, àwọn ṣẹ̀ṣẹ̀ bá wa dùù pọ̀ ni. So ìbéèrè náà wá ní pé kí ni, ṣe mo máa ń bá wọn dowo pọ̀. No, ṣe mo máa ń pè wọ́n? So bẹ́ẹ̀ ni, eléyìí lára àwọn ìṣesí, eléyìí tó yẹ kí àwọn tí wọ́n bá jẹ́ olùtajà tó yẹ kí wọ́n níni. Látara pé kí ni o, ì máa pè wọ́n, ì máa bèèrè aláfíà wọn, ì máa bèèrè pé báwo gan-an tí ẹni ọjà tẹ ra lọ́dọ̀ wa, báwo ni ṣe ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe, àbí ó fẹ́ ní arẹ. So eléyìí ni yóò máa jẹ́ kí àwọn oníbàárà yàn gan-an kí wọ́n ní eyan lọ́kàn pé, à, lágbájá báyìí, aṣọ tí ẹ care fún wa, lágbájá bá baayi, aṣọ tí ẹ mọ́ rírí wa, lágbájá bá baayi, ko fi ọwọ́ kékeré mú wa. So eléyìí nko yóò build nkan taa mọ̀ sí trust, yóò build kí ni nkan ta mọ̀ sí trust láàárín, òní, láàárín, ẹ́, ẹni tó ń tajà àti ẹni tó ń ra ọjà. Bẹ́ẹ̀ náà nínú àwọn àǹfààní tó máa bi naani pe kí ni òun, oníbàárà fún ara ẹ̀ gan-an bó a máa bá yàn polówó ọjà. Wa máa sọ fún àwọn ẹlòmíràn pé, à, tí ẹ bá dé ìbà lágbájá ṣowo o, ẹ ní ká bà wọ́n, ẹ ní regret, torí pé kí ni o, bó tẹ̀ ṣe máa ṣe yín, bó tì ṣe máa ṣe follow up, ẹ̀yin gan-an ẹ máa ní ìfẹ́ sí dáadáa. Eléyìí lára àwọn strategy, eléyìí táwọn òǹsòwò tí wọ́n máa ń lò ni látara wipé kí ni o, wọ́n ba fẹ́ ní àwọn oníbàárà eléyìí tó pọ̀ dáadáa. Nínú ẹ náà ni n pé kí ni o, ti oníbàárà bá mú complain wá, ìyẹn tí wọ́n bá mú pé ìṣòro tí ń pé ọjà báì báì tẹ rà fún wa, ọjà báì báì tẹ ta fún wa jàre, so ó fẹ́ ní arẹ. So èèyàn gbọdọ̀ jẹ́ eyan kan tó já sí bí pé kí ni o, èèyàn máa jókòó, èèyàn máa tẹ́tí gbọ́ sí, èèyàn máa tẹ́tí gbọ́ gbogbo complain, gbogbo ìṣòro eléyìí tí wọ́n bá gbé wá. So a dẹ jọ yánjú ẹ ni tó bíi inú, ní tu bíi nú bí, ìyẹn bí pé kí ni o, a jọ yanjú ẹni wọ́rọ́wọ́rọ́. Nínú ẹ náà ni pé kí ni o ká lọ mọ̀, ọ̀rọ̀ kan wà táwọn olóyìnbo máa ń sọ, wọ́n sọ pé customer is always right. Oun náà ni, so ká rí dájú pé kí ni o, a lo principle yẹn. Eléyìí nkọ ò, yóò build trust, yóò build relationship, èyíkéyìí tó lè wà láàárín àwa àti àwọn oníbàárà. Ka máa gbàgbé o, láìsí oníbàárà, láìsí oníbàárà, ìyẹn customer, kò lè sí àwa náà o. Ka dẹ̀ máa gbagbe bí pé kí ni o, nǹkan pàtàkì tó fà látara wipé kí ni o, nǹkan pàtàkì tó fà tí a fi dá iṣẹ́ kalẹ̀, òun náà ni bí pé kí ni o ká bá le ní customer patronization. Tí ó bá ti lè sí customer patronization, kí wá ni koko nǹkan tàǹtá. Torí pé kí ni o, àwọn gan-an náà ló máa mú eré wá, àwọn gan-an náà máa mú profit wá. Tí a bá ti ṣe wọ́n dáadáa, ó tún mọ̀ sí pé kí ni o, nǹkan táa ń ṣe, ọjà ta, ilé iṣẹ́ ta dá sílẹ̀, ọjà tàǹtá, ẹ́, kò ní gbéru sí i. Ó tún mọ̀ sí bí pé kí ni òun, yóò dojuru náà ni, yóò ní ìjàkulẹ̀. Tí a bá ti káramaasiki àwọn oníbàárà wa, wọ́n jẹ́ tuntun ni, wọ́n dẹ̀ jẹ́ àwọn eleyi to jásí pé kíni o, ó ti jọ wá lẹ́tẹlẹ̀. Old and new customer, so a gbọdọ̀ rí dájú pé kíni o, a ká ra máa ṣí kí wọn, a mọ iyì wọn, a dẹ̀ rí dájú pé kí ni òun, a ready, a ṣetán láti já sí bí pé kí ni òun, àwọn complain eléyìí tí wọ́n bá mú nǹkan tí mo lè sọ ní ṣokí nípa pé kíni o, ṣe mo máa ń pe àwọn oníbàárà? Ìdáhùn náà, ni ṣokí náà ni pé kí ni òun, bẹ́ẹ̀ ni, àjọ máa ń ní ọ̀rọ̀ kan sí kejì nípa nǹkan tí a jọ da pọ. Eléyìí jẹ boṣe jẹ́.

Màá kọ́kọ́ dàún látarà n pé oríṣiríṣi àwọn ọjà, oríṣiríṣi ilétó to jẹ pé kíni o ọjà wáa ń bẹ́ẹ̀ ni mo ti lọ. So ọjà ki n ti ẹ kọ́kọ́ darukọ àwọn ọjà eléyi tí mo mọ̀, mo mọ ọjà ifọ̀, mo mọ ọjà Àrígbájo, mo mọ ọjà Wàsìnmí, mo mọ ọjà Ọ̀tà, mo mọ Old Market, eléyi tó wà ní Wùkálì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sá. So àwọn ọjà kan wà tó já sí wípé kíni o, ojoojúmọ́ ni wọ́n máa ń na, ojoojúmọ́ ni wọ́n máa ń na. Àwọn ọjà kan dẹ̀ wà tó já sí wípé kíni o, ọjọ́ márùn-ún márùn-ún na máa ń na ǹtì ẹ. Ókan je wípé tan bá ná kan ní ìjọ Monday, imi tan máa tún ná ǹ ko ò, ìjọ Friday ló máa bọ́ sí. Tan bá ná kan ní ìjọ Tuesday, imi ǹ ko ò, Satur-Saturday ló máa bọ́ sí. Tan bá nájà ní ìjọ Wednesday, imi tan máa tún ná ǹ ko ò, ìjọ Sunday ló máa bọ́ sí. Tan bá nájà ní ìjọ Thursday, imi tan máa tún ná ǹ ko ò, ó tún mọ̀ sí wípé kíni o, yóò máa jẹ́ ìjọ, Tuesday kọ́ niyẹn. Tan bá ná n jọ Friday, yóò bọ́ sí ìjọ Wednesday. So kí nǹkan tí mo fẹ́ fàyọ̀ nàa ní, tan bá ná njọ Friday, ó máa bọ́ sí ìjọ Tuesday ǹtì ẹ. So nǹkan tí mo fẹ́ fàyọ̀ ní pé kíni o, àwọn ọjà ni wọ́n pe oríṣiiríṣii. Ọjà ojoojúmọ́ wà, ọjà tó dẹ̀ já sí wípé kíni o, ọjọ́ márùn-ún márùn-ún na máa ń na. Àwọn ọjà ojoojúmọ́ ní ouǹ tìẹ, torí pé kíni ojoojúmọ́ ni wọ́n máa ń na. Èro tó máa ń wà n bẹ̀ kò ń tó àwọn eléyi tó já sí wípé kíni o, ọjọ́ márùn-ún márùn-ún na máa ń lọ. Ní torí pé kíni o, ọjà ọjọ́ márùn-ún márùn-ún ni. So àwọn èèyàn tí máa target won náà ní pé ọjọ́ márùn-ún báyìí ká lọ sí ọjà báyìí. Torí pé kíni kí oríṣiiríṣii nǹkan na máa ń gbé wá sí iru àwọn ọjà bẹ́ẹ̀. So automatically, láíláì tiẹ́ ni ṣe atoto ẹnu òun náà ní pé kíni o, àwọn ọjà ọjọ́ márùn-ún márùn-ún yen, àwọn máa ń pọ̀ ju èro tó máa ń wà n bẹ̀, wọ́n máa ń pọ̀ ju àwọn ọjà eléyi tó já sí wípé kíni o, ojoojúmọ́ ni wọ́n máa ń lọ. So kí n wá sọ̀rọ̀ nípa ọjà ńlá eléyi tí mo tun lọ. Eléyi témi mọ̀ tó dé tí ò rú mi lójú tí mo dẹ̀ mọ̀ pé èro wà n bẹ̀ dáadáa tí wọ́n pọ̀, òun náà ni ọjà Ifọ̀. So ọjà yẹn, ọjà kan ni tó je pé kíni o, ó tóbi. Ọjà kan ni tó je pé kíni o, ó tóbi. Méjì gan ló tun wá pín sí. Apá kan àwọn ará oko ló wà n bẹ̀, àwọn tí wọ́n ń ta bí èso, àwọn tí wọ́n ń ta bí, àwọn bí vegetable, àwọn bí kíni ọbẹ̀, àwọn èlò ọbẹ̀ awọ́n wà. Iyẹn náà gan láṣan, iyẹn náà tobí apá kan dè wa tó já sí wípé kíni o, gbogbogbò ni. Àwọn tí wọ́n ń ta ìrẹsì, àwọn tí wọ́n ń ta iṣu, àwọn tí wọ́n ń ta oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ọjà yẹn ni ọjà kan ni tó se pé kíni o, ó tóbi. Ọjọ́ márùn-ún márùn-ún na máa ń ná. Bo tie ja si wípé kini o ọjà ojúmọ́ náà tun ni, torí pe ki ni o, ko si nǹkan to fe lo ra nbe to ni ba n be. Ó kan jẹ́ pé ọjọ́ márùn-ún márùn-ún tìẹ yóò yàtọ̀ náà ni, yóò kun yàtọ̀. Àwọn oríṣiiríṣii ǹnkan náà dẹ́ ni wọ́n máa gbé wá torí pé kíni o, àwọn ará oko àwọn máa wulẹ̀ wá ní ọjọ́ márùn-ún márùn-ún yẹn. So ọjọ́ wo ló máa ń bọ́ sí, ọjọ́ ọjà tó máa ń bọ́ sí. So àlàye tí mò lè sáré ṣe ní irú láàrin ibí ì náà ni pé kíni o, ti ọjà kan bá bọ́ sí Monday lóní, ikan máa bọ́ sí ìjọ Friday. Ta bá ka ọjọ́ márùn-ún, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. So à tún ká ọjọ́ márùn-ún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wo gan ni wọ́n maa máa ń wá sí ọjà tí mò ń sọ yẹn. So ọmọdé, àgbàlagbà, ọkùnrin àti obìnrin lópin ìgbà tó bá já sí wípé kíni o, èèyàn ní nǹkan ti èèyàn fẹ́ rà, èèyàn dẹ́ nì nǹkan tí èèyàn fẹ́ ta. Kò sí iru èèyàn ti ó lè wá. Kódà arúgbó gan wá, lópin ìgbà tó bá já sí wípé kíni o, ó ní nǹkan tó fẹ́ rà, ó ní nǹkan tó fẹ́ rà. So eléyi jẹ́ àlàye, eléyi tí mò lè ṣe nípa wipé kíni o, ọjà ńlá eléyi tí mo ti lọ. Kì í dẹ̀ n ṣe ọjà kan tó já sí wípé kíni o, boya wipé eẹ̀kan ni mo lọ. Ta ba wa so pe boya wípé nǹkan ti mo kan ri ni àárín ojo kan ni mo wa so, rara. Ọjà kan ni tó já sí wípé kíni o, mo mọ̀ dáadáa. Kò fẹ́ ṣí ìgbà kan tí ó je pé kíni o, mi lè lọ tí n bá fẹ́ lọ nísinyi-sìnyí, mo lè lọ. To dẹ́ já sí wípé kíni o, àwọn oríṣiiríṣii nǹkan tó ń ṣele n bẹ̀ ni màá lè sọ. Oun náà ni pé ní kin kan sáré summarize e wipé kí n sáré gé ní kukuru. Òun náà ni pé kíni o, oríṣi ọjà méjì là ní. Ọjà ojoojúmọ́, ọjà tó já sí wípé kíni o, àwọn èèyàn máa ń wá, wọ́n máa ń ná ní gbogbo ìgbà l-every day àti ọjà tó já sí wípé kíni o, ọjọ́ márùn-ún márùn-ún ni àwọn èèyàn máa ń ná. Ìru àwọn eléyi tí àwọn èèyàn máa ń ná lọ́jọ́ márùn-ún márùn-ún òun ní bí àwọn ọjà ọ̀tà, tí èèyàn bá wá lọ́jọ́ lásán, eeyan o ni--ó sún mo kí èèyàn máa rí eeyan kankan nbẹ̀. Ìru àwọn ọjà àrígbájú, iyẹn náà ǹ ko ò, ọjà tó já sí wípé kíni o, ọjọ́ márùn-ún na máa ń ná. Irú bàásímí nísinyí, so iyẹn náà ǹ ko ò, ọjọ́ márùn-ún márùn-ún na máa ń ná iyẹn náà. So tí èèyàn bá wá ní ọjọ́ lásán, ǹ ko ò, èèyàn o ní rí àwọn èèyàn tí èèyàn máa bá dowo pọ̀. So eléyi jẹ́ nǹkan tí mò lè sọ ní ṣókí nípa ìbéèrè eléyi. So mo ti lọ dáadáa, èmi náà dẹ́ ni mo ti rà ǹnkan nbẹ̀ dáadáa. Kúkúru náà ni pé kíni o, so ọjà Ifọ̀ náà ni ọjà tí mò ń sọ pé mo ti lọ tó tóbi dáadáa yẹn. So eleyi je bo se je.

Wọ́n ní kí ni ohun mímu tí mo fẹ́ràn jù, so èmi máa mu waa lọ́nà méjì. Eléyìí tí mo fẹ́ràn jù àti eléyìí tí mo kórìíra sí jù. Eléyìí tí mo fẹ́ràn jù yẹn ni pé eléyìí tí mo like jù àti eléyìí tí mo kórìíra, ìyẹn ni pé kí ni eléyìí tí mo hate jú. Àkọ́kọ́ ń bẹ, eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jù. So bí mo ti kọkọ bẹ́ẹ̀re ní positive side. Eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jù, ohun náà ni gbogbo nǹkan tó bá já sí pé kí ni ò, ó máa ń ṣa ara lóore. Omi generally kò tẹ́ ẹni tí ò níìfẹ̀ omi ná, torí omi ń ṣi gbogbo nǹkan ló wuló fún. Òhun ni èèyàn ma fi dáná, ohun ni èèyàn ma fi we, ti èèyàn ba ṣe ìgbọ̀nsẹ̀, ohun ni èèyàn ma fi ṣe imora àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo, so omi, gbogbo nǹkan lohun ti e wúlò fún amo àwọn ẹ̀yà omi kan wà tó já si pé kí ni o á ti dà nnkàn mí pọ̀mọ́ àti mix ẹ̀ mọ́ nǹkan mi. Fún bíi àpẹrẹ àwọn bíi ẹlẹ́rìndòdò, boya bíi pepsi, boya bíi fanta, boya bíi vijumilk, boya bíi ceeway àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, so eleyii ni o jẹ àwọn eleyii to jẹ pe kini mo nífẹẹ sii dáadáa, amo ki kan ti e wa kí n sójú abẹ́ ń ko. So èmi nífẹ̀ẹ́ sí tea, kò ye yín bá yẹn, èmi nífẹ̀ẹ́ sí tea. So irú tea wó bóyá bí àwọn milk omi oyon màálù yẹn, ó ti yé bá yẹn, àti tí bá rí àwọn omi oyon màálù yẹn àti bóyá bí Bourn Vita. Or ká sọ pé miló, so o máa dẹ́ mix ẹ̀ papọ̀. So, o le je ni tutu o de le jẹ ni gbigbona so tó bá jẹ pe àsìkò orun ni, so máa nífẹ̀ẹ́ sí pé kí n mu tutù yẹn, ó ti yé bá yẹn. Tó bá gbé àsìkò tutù ni, so gbígbóná yẹn ló máa ṣiṣẹ́ dáadáa. Torí emi ti e nífẹẹ sí dáadáa, o maa n jẹ ki ara èèyàn kò ṣe wípé kini, ko fuyẹ, eléyìí jẹ ẹyà kan ti mọ nífẹẹ síi julọ nínú àwọn mimu eléyìí tí mo wá ní ìkórìíra sí, ohun ni àwọn tó ṣe pé kí ni, àwọn nǹkan mímu tó ṣe pé kí ni yóò máa ṣe àkóbá fún ara. Fún bí àpẹẹrẹ àwọn bí ọtí, àwọn bí ọtí, àwọn bí gégemú, àwọn bí fẹnujá. So, gbogbo àwọn eleyii ko ni àǹfààní kan pàtó to n maa se fún ara, ìyẹn ni pe kini o, o maa n se àkóbá fún ara ni ó dẹ̀ máa ń jẹ́ kí ẹni tó bá dá sí bíi pé kí ni ó bá ti di bá ara kú fún, ìyẹn ni pé kí ni ó ti wà addicted sí, yóò máa ṣe wọnran wọ̀nran, yóò máa ṣe wọnran wọ̀nran. Òun gan fún ara rẹ̀, kò ní ní ìwúlò fún ara rẹ̀, kò ní ní ìwúlò fún àwọn ẹbí. Látara wípé kini o, o maa n ba laakaye jẹ, kódà o n bẹ́ẹ̀ nínú àwọn nǹkan mimu yen, to ja si pe kini, bóyá bíi oti ni o, bóyá bíi fenuja, to jẹ pe kini o, o máa n padà bayé elomii jẹ ni ẹ̀lòmii ibi tó máa ń run owo ẹ́ sì nìyẹn. So eléyìí jẹ́ ní ṣókí nípa ohun mímu eléyìí tí mo kórìíra sí jù. Gẹ́gẹ́ bi mo ti ṣe ṣàlàyé lẹ́yìn wá. So méjì náà ni eléyìí tí mo nífẹ̀ẹ́ sí àti eléyìí tí mo kórìíra sí. Eléyìí tí mo nífẹ̀ẹ́ sí, ohun náà ni kí ni generally gbogbo ẹ náà ni mo nífẹ̀ẹ́ sí. Lopin igbá tó bá dá pé kí ni wọ́n ò ní ìjàǹbá kan tí wọ́n máa ṣe fún ara. Ìyẹn ni pé kí ni ìwúlò wọn ó pọ̀ dáadáa jantirere. Àmọ́ kí nǹkan wá, mo kan wá mu eyọ̀ kan n bẹ́ẹ̀ nínú àwọn eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jù. To ba jẹ pe bíi tea, mo de salaye pe kini o, àsìkò orun tea ti mo maa mu eleyii to ba tutu toba de jẹ́ wipé kí ni ò, àsìkò ojú, àsìkò òtútù eléyìí tí tea tí mo máa ń mu ohun náà ni tea tó bá ń gbóná, kò yẹ bá yẹn. So mo de ṣàlàyé pé eléyìí tí mo wá kórìíra, eléyìí tí mo hate jú ohun náà ni àwọn ohun mímu tó já sí pé kí ni wọ́n ní ọtí inú, ó lè jẹ́ Star, ó lè jẹ́ Gulder, ó lè jẹ́ Heineken, ó lè jẹ́ àwọn fẹnujá, senu e bo, bla bla bla bá yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí jẹ́ ní ṣókí nípa ìdáhùn sí ìbéèrè eléyìí.

Àjọyọ̀ ìdílé. Wọ́n ní kí n sọ fún àwọn nípa àjọyọ̀ ìdílé. So àkọ́kọ́ ń bẹ̀ náà, tí wọ́n bá sọ pé àjọyọ̀, àjọyọ̀ náà ni pé kíni bọ́yá ẹnìkan ó ní, ó ṣe, ó wà tí ìrù òrìre kan. Bọ́yá bẹ́ẹ̀ni tó fẹ́ ṣe ìyàwó nísìnyí. Ó ti bẹ́ rà ẹ́, so yóò nílò láti pe àwọn èèyàn kan wá ba, kan wá ba yọ. So apéjọ yẹn oun ni mo á pè ní kíni àjọyọ̀. Ó ti ye e bayen. Ó mean pé kì í se òun nìkan ló fẹ́, ló fẹ́ dá yọ, ó fẹ́ pe àwọn èèyàn sí. So láti le da si kini won ba yo tí wọ́n bá sọ pé ìdílé, so ìdílé náà ni àwọn tó ṣe wipé kíni ìbí dà wá pọ̀, àwọn tó ṣe wipé kíni ẹjẹ́ ó dà wá pọ̀. Ó ti wà báyen. So ká ní pé nísìnyí èèyàn kan lára mọ̀lẹ́bí wa. Ó ti ye o báyen. Eeyan kan lára boya àbúrò ni, boya egbon naani, o ni, o olohun ni kose àṣeyọrí kan, boya o fe gbeyawo ni or o ti e fe se freedom o fe gbaye lẹ́nu iṣẹ́. Ó ti ye bayen so. So kí wá ni àwọn nǹkan tí èèyàn máa se, àwọn wo gan ni èèyàn máa pejọ. Níbo ni èèyàn tí máa se? Ohun tó dẹ̀ máa, ṣe ó dọdún mọ́, ṣe ọ̀dọ̀dún náà la máa ṣe àkọ́kọ́ ń bẹ̀ rẹ̀ ni pé kíni àwọn tí èèyàn máa ń pejọ lákọ̀ọ̀kọ́, òun náà ni àwọn tó ṣeun pé kíni ìbí bá dà wá pọ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè yì se wá ń pé kíni sọ fún wa nípa àjọyọ̀ ìdílé. So àwọn ìdílé èèyàn náà ni a máa kọ́kọ́ pé, àwọn ló máa jẹ́ number one. Ó ti ye wa bayen. So lẹ́yìn ìgbà tí a bá pè àwọn ìdílé wa tán, àwọn ìdílé wa, bọ́yá ìyá ni, bọ́yá bàbá ni, bọ́yá ẹ̀gbọ́n, bọ́yá àbúrò, bọ́yá uncle wa, bọ́yá aunty wa, bọ́yá àna wa náà ni. So lẹ́yìn ìgbà tí èèyàn bá pé wọn tán báyen so òun náà ló tó wá kan àwọn tó ṣe pé kíni àwọn ọ̀rẹ́ èèyàn, ún, àwọn èèyàn, àwọn ọ̀rẹ́ èèyàn, àwọn tó ṣe pé kíni àwọn ajo ń ṣe nǹkan pọ̀, bọ́yá ládùúgbò ni, bọ́yá níbi iṣẹ́ ni, bọ́yá àwọn alá, oníbàárà wa. Ó ti ye wa báyen. So bá paàpajùlo, so ìdílé number one then àwọn tó bá jẹ́ bí alásùnmọ̀ èèyàn, boya bi orẹ̀. Ẹn, so níbo ni a ti máa máa ṣe ohun kan báyìí? Tí wọ́n ní pé ká gẹ́gẹ́ bá ti ṣe, so òun náà ni pé kíni ìdílé. So ìdílé wa náà ni a wà ayé kun ní ìdílé. Nibí tó ṣe pé kíni àwọn èèyàn wọ́n ti máa ń péjọ ní ìdílé tiwa, a wà ayé kan bẹ̀. So lẹ́yìn ìgbà tí a bá ṣe ìyẹn tán, lẹ́yìn ìgbà tí a bá ṣe ìyẹn tán, so ìjẹ imú yóò wà ayé ń bẹ̀. Ó ti rọ̀ báyìí. Ìjẹ èémú yóò wà ayé ń bẹ̀. Nínú e nà dẹ̀ ni pé kíni ò, ṣe ọ̀doodún ni. So àwọn àjọyọ̀ mìí wa tó já sí pe kíni ọlọ́dọdún ni. Bọ́yá nísìnyí èèyàn fẹ́ ṣe ọdún. Ó ti báyìí. Ẹ̀yàn fẹ́ ṣe ọdún. So ọdún ni, ẹ̀, ọdún ni, ọ̀dọ̀dún náà ló máa wà ayé. So a lè péra jọ, a lè péra jọ àwa tí a jẹ́ mọ̀lẹ́bí. So a lè péra jọ kí á ṣe, ẹ́, ká ṣe àjọyọ̀ yẹn n bẹ̀. Nínú àwọn àǹfààní ẹlẹ́yií tó wà fún àjọyọ̀, papàjulo tó bá ní ìṣẹ̀ pẹ̀lú ìdílé, òun náà ni pé kíni a lè mọ ara wa. Ẹ̀gbọ́n kan yóò dá àbúrò mọ̀, àbúrò kan yóò dá ẹ̀gbọ́n mọ̀. Àwọn tó ṣeun pé kíni distant relatives niíwọ́n. So irú àjọyọ̀ yẹn yóò ṣe pé kíni yóò so wa papọ̀, yóò so wa papọ̀. Nínú àwọn àǹfààní tí a máa n ri bẹ́ẹ̀ náà ni pé kíni a lè mọ̀ pé kíni a ń so okùn ẹbí pọ̀. Ún, a ń so okùn ẹbí pọ̀. Àwọn tó ṣe pé kíni ìbí dà wá pọ̀. Relationship tó máa wà láàárín wa yẹn yóò strong dáadáa, yóò gbilẹ̀ dáadáa. Nínú àwọn àǹfààní tó wa ń bẹ́ẹ̀ náà ni pé kíni ò, ìfẹ́ ńkọ́ o, yóò jẹ́ nkan tó ṣe pé kíni yóò gbé rò dáadáa. Ó tún mọ̀ sí pé nígbà tí ìfẹ́ bá ti wà, ìkórìíra ńkọ́ o yóò sá lọ ní. Ó tún mọ̀ sí pé tí a bá tí ń rí ìfẹ́, ìkórìíra ńkọ́ o kò ní le gbé rí. Ìkórìíra ńkọ́ o kò ní le gbé rí. Nínú e náà ni pé kíni ò, a máa, a máa ní ẹ̀mí ìranraẹni lọ́wọ́. A máa rí, a máa ní kíni ẹ̀mí ìranraẹni lọ́wọ́. A mọ̀ láàrin ara wa pé kíni lágbájá báyi o n bukátà sí ìran lọ́wọ́. So tí a bá ní ìran lọ́wọ́, eleyi ta lè ṣe. So yóò rọrùn fún wa láti jà sí pe kíni a náwọ́ ìran lọ́wọ́ sí ẹni tó ń búkátà sí, tó wá jẹ́ pé kíni mọ̀lẹ́bí jọ ní wá. Ó ti ye wa báyìí. Nínú e nàa ni pé kíni ò, àwọn ọmọ wa, àwọn ọmọ wa wọ́n á ní connection eléyìí tí ó ṣe dáadáa. So tí won bá ríra wọ́n níta, ẹ́n, wá ríra wọ́n níta, wọ́n á dàra won mo pé à, ọmọ bàbá lágbájá léleyi, ọmọ bàbá tàmedo leleyi. So ìbáṣepọ̀ yẹn yóò dánmọ́ran, yóò ṣe pé kíni yóò dánmọ́ran dáadáa. Àwọn àǹfààní pọ̀ eléyìí tó ṣe pé kíni ó wà nípa àjọyọ̀ ìdílé. Eléyìí jẹ́ nǹkan tí mo mọ̀, tí mo le sọ ní ṣókí nípa kíni àjọyọ̀ ìdílé. Àwọn tí èèyàn, àwọn èyí tó ṣe pé kíni èèyàn máa pejọ, ìbí ta dè tí máa ń ṣe àtàwọn eléyìí tó já sípẹ̀ kíni ọ̀dọ̀dún ni a máa ń ṣe wọ́n, ọ̀dọ̀dún ni a máa ń ṣe wọ́n. Kò jẹ́ nǹkan tí mo le sọ nípa ìbéèrè eleyi. Ó dàbọ.

Ṣé mo fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ kọ́. Èyí tí ó fa tí mo sọ pé bẹ́ẹ̀ ni òhun náà ni pé kí ni, àwọn oúnjẹ kan wà tó jásí bíi kí ni àyífatá sí wọn kò ní dùn. Fún bí àpẹẹrẹ ni sí tí èèyàn bá ṣe ẹ̀wà, tí ó bá ṣe ata ń bẹ, kí ni kó kú, kí ni kó kọ́ ẹ̀wà tí èèyàn ń ṣe. Àwọn oúnjẹ kan dẹ́wà tí ó jásí pé kí ni ò, tí èèyàn bá fẹ́ jẹ wọ́n, èèyàn búkata sí ata, ìyẹ́ ọbẹ̀ kí wọ́n wà nínú irú àwọn oúnjẹ bẹ́ẹ̀. Nínú ẹ̀ náà ni, nínú ẹ̀ lè tí ń kọ tó fa tí mo sọ pé bẹ́ẹ̀ ni èèyàn pé mo fẹ́ran oúnjẹ tó bá ní ata. Nínú ẹ̀, ìdí tó fàá tí mo bá sọ pé bẹ́ẹ̀kọ́ òhun náà ni pé kíni o, àwọn oúnjẹ kan wà lóòtó ní àwọn náà bùkátà sí ata àmọ́ ata náà kò gbọdọ̀ wá pọ̀jù ǹkan tí mo sọ ni pé kí ni, táta bá ti pọ̀ jù nínú oúnjẹ, so ìkórira gan wàhálà ló máa jẹ́ fún ẹni tó bá fẹ́ jẹ irú oúnjẹ bẹ́ẹ̀. So ó túmọ̀ sí pé kí ni, ní kókó, òhun náà ni pé kí ni, bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó bá ní ata, àmọ́ lópin gbà tó bá jásí pé kí ni irú ata tó bá wà nínú oúnjẹ yẹn kò pọ̀ jù. Ẹn, ó wà láàrin méjì, kò pọ̀ jù, kòdẹ̀ kéré jù. Ó wá ti pọ̀ jù, kódà. Kó bùkátà, kí irú oúnjẹ bẹ, kó bùkátà sí pé kíni o, kó ní ata nínú l, àmọ́ ata tó wà níbẹ̀ tó bá ti pọ̀jú, eléyìí ń kọ́, mí ò ní nífẹ̀ẹ́ si, mi ní fẹ́ràn irú oúnjẹ bẹ́. Èyí lè jẹ́ ní ṣókí nípa ohun tí mo ń sọ pẹ̀lú irú ìbéèrè eléyìí, kò jẹ́ bó ṣe jẹ́.

Nínú aye wa yìí náà, so oríṣiríṣi àwọn ìpinnu ni èèyàn máa ń, èèyàn máa ń ṣe. Àwọn ìpinnu mìíràn tó jásí ń pé kìn-ín nú yóò bọ́ sí ìnira fu eeyan. Àwọn ìpinnu mìíràn dẹ́rẹ̀ẹ́ tó jásí ń gbé kìn-ín nú, ìrorun náà ni ó máa padà jásí, aṣọ ọmọkùnrin. So èèyàn gbọdọ̀ take decision náà ni. So ìpinnu túmọ̀ sí decision, ẹ́, o túnmọ̀ sí decision eléèti èèyàn máa ń, eléèti èèyàn máa ń take, eléèti èèyàn máa ń make nígbà tí èèyàn bá dojú kọ ìṣòro. Àbí kì í ṣe ìgbà tí èèyàn bá dúdú ṣọ́ọ̀kọ kọ ìṣòro, bẹ́ẹ́ já nígbà tí èèyàn bá fẹ́ plan. So oríṣiríṣi àwọn decision náà ni èèyàn máa ń take. Ẹ̀yàn tí èlé máa ń rò pé, "àh! Owó bàìbàì ṣé kí n na ni? Àbí ṣé kí n fi pa mọ́? Àh! Ṣé ọ̀nà báyìí ni ó yẹ kí n gba ni àbí kí n máa gba á? So ò yẹ kí n jáde níwatí bài á bíi kí n dúró sílẹ̀?" Oríṣiríṣi náà ni èèyàn máa ń, èèyàn máa ń pinnu nígbà tí èèyàn bá ń ṣe àlàkalẹ̀ àbí nígbà tí èèyàn bá ń plan. So fún bi ápẹ́ere nísìnyí. Ẹni tó ń bèrè, ẹni tó ń bèrè lọ́wọ́. Kí èèyàn bá bá èèyàn níṣìnyí pé òun ń bùkátà sí nǹkan lọ́wọ́ èèyàn, ó ti yé bá yẹn. Ìkán tó ní pé kí ni èèyàn gan ò plan, èèyàn ò, èèyàn ní ní èrò pé èèyàn fẹ́ ṣe. So ó wá bá èèyàn pé, "àh! Baba lagbaja edakun mo ma nílò ìrànlọ́wọ́ yin ni ìràn lọ́wọ́ kí ni ẹ bá ra sọ́ọ̀ọ́ tó bá ní bíi boya bi owó nísìnyí." Iwọ́ dẹ̀ ẹ́ ni owó tó wà lọ́wọ́ tíe ń kọ́ ọ, ó ti ní nǹkan tó fẹ́ fi ṣe. Ó ti ní nǹkan tó je pé kí ni ó ti plan le, ó ti plan ẹ̀ lórí. So nínú àkókò yìí, níru asìkó yẹn, kò sí nǹkan tí eeyan fẹ́ ṣe. Ko ju pe kini o, teyan ba ri mo pe nkan toni toun yen wa fún, nkan kan to se wípé kini, o lágbára tó dẹ̀ẹ́ sọ́nà abáyo fe lo mi, fe niyen yàtọ̀ si eeyan lásìkò yen. So èèyàn ni, èèyàn máa ń nílò láti ṣe pé kí ni láti mú, láti take decision yen. Bí ó tẹ̀ ẹ́ já sí bíi kí ni yóò nira àfihàn. Àmọ́ tó ní pé kí ni a gbọdọ̀ rsn ra wa lọ́wọ́, ólurànlọ́wọ́ lajẹ fún ra wa. So irú ìpinnu bẹ́ẹ̀ yẹn, a rìn pé kí ni a gbe náà ni. So ẹwu máa wá fàá tó ní pé kí ni ẹ lù mí látara pé ó ṣe irú ìpinnu báyen, yóò wá fẹ́ máa ronu yóò wa fẹ́ máa bánuje tó ní pé, "àh! Ẹni bàìbàì." Kí nǹkan yẹn bá ṣe ìpá lára tó, ó ti yéyin bá yẹn. So nígbà mìí na derw tẹ̀ẹ́ rí, nǹkan yóò lè jẹ́ nǹkan tí èèyàn gbé kẹ́ẹ̀lì náà ni. Àmọ́ látara pé, ṣẹ mọ́, a fẹ́ ṣàánú ara wa náà ni. A fe je ki àwọn eeyan kan ma ri wa ni iri eyan burúkú. Ó ti yé bá yẹn. Tẹ́lẹ̀ ẹ́ já sí bíi kí ni èèyàn fún ara rẹ̀ náà kò ní ọ̀nà ń bò mí. So àyàfin pé kí ni o. Yóò ṣà ṣe, yóò ṣe ìṣeṣọ ọmọkùnrin náà nípe Lókùn ìgbà tí ẹ̀mí bá wà, ìrètí ń bẹ. Ó ti yé bá yẹn. Nìgbà tí ẹ̀mí bá wà, ìrètí ń bẹ. So èèyàn máa ń nílò láti ṣe dá sí bíi kí ni èèyàn mú, èèyàn, èèyàn, èèyàn mú ìpinnu ìyẹn wá náà ni. Bí ó tẹ̀ ẹ́ já sí bíi kí ni yóò nira. Àmọ́ pẹ̀lú àsìkò, with time, yóò padà di nǹkan tó se pé kí ni yóò padà lọ náà ni. Níṣókí eléyi je nkan tí mo lè sọ sí, ẹ́, nǹkan eléèti oníbéèrè béèrè pé kí ni báwo ni a ṣe ń ṣe ìpinnu tó bá múra, ìpinnu tó bá nira. Ìyẹn decision eléèti ó je pe nígbà tí èèyàn bá take ẹ̀, yóò nira feyan. So ó jẹ́ nǹkan tí mo lè sọ níṣókí. Lá laì nígbà àkókò wa kò jẹ́ bó ṣe jẹ́.

Wọ́n ní, ṣé mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ìyẹn ni pé bóyá bí járá. So, tá bá ń sọ̀rọ̀ nípa òṣìṣẹ́ gẹ́gẹ́ bí, ẹ́, òye tè mi àbí ká sọ pé làákáyè tè mi bó ṣe gbé ìtumọ̀ òṣìṣẹ́. Òṣìṣẹ́ náà ni àwọn èèyàn tó ṣe pé kíni wọ́n n bá èèyàn ṣiṣẹ́. Tán bá èèyàn ṣiṣẹ́, àwọn tó ṣe pé kíni wọ́n wà ní abẹ́ èèyàn. So wọ́n le jẹ́ ọkùnrin, wọ́n le jẹ́ obìnrin, wọ́n lọ dé, wọ́n le jẹ́ ọmọdé, wọ́n dẹ le j'àgbàlagbà. Sotíyé báyẹn tó ṣe wí pé kíni wọ́n, bóyá a gbà wọ́n ṣiṣẹ́ ni àbí kó jásí pé kíni o wọ́n wá kọ́ iṣẹ́ ní under wá. So àwọn eléyìí náà ni àwọn ìran tí a mọ̀ sí òṣìṣẹ́ eléyìí tó jásí pé kíni o, a jì jọ n ṣiṣẹ́ pọ̀. Ká má wa gbàgbé o, láìsí àwọn nígbà mí, àwa náà ò lè má ṣíà wa nítorí pé kíni wọ́n. A jọ wà fún ara wa náà ni. Bó ti ẹ̀ jásí wí pé kíni o, àwọn gangan ni wọ́n fẹ́ nílò wa ju báa ṣe léèrò pé àwa nílò tìwọ́n nítorí pé kíni o. Àwọn ní nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa. Hmm. Àwa ní nǹkan tó ṣe pé kíni wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa. Bó tiẹ̀ jásí pé kíni o, àwa náà ní nǹkan tó ṣe wípé kíni o agbọ́dọ̀ fún wọn látara wípé kíni o. Do me, ẹ́ ẹ, give and take ni, ìwọ gbà kí wọ náà dẹ gbà ni. Máa fún ẹ ni eléyìí, màá dẹ̀ gbà eléyìí sóti báyẹn. So tá bá ń sọ òṣìṣẹ́, nǹkan, nǹkan kan wà tó jásí pé kíni o, a máa ń pè ní incentives ní èdè òyìnbó. Incentive náà ni pé ki mo kórí, mo ríya. So tá bá wòó dáadáa, tá bá rí wí pé, torí pé kò sí náà ni àwọn òṣìṣẹ́ tá bá ní tí wọ́n máa ń ṣiṣẹ́ ní abẹ́ wa. So wọ́n gbọ́dọ̀ yàtọ̀ náà ni. Àwọn kan wà tó jásí wípé kínní o, iṣẹ́ wọn, wọn ọ̀n kì máa n fi falẹ̀, iṣẹ́ wọn máa n muruku dundun ni, so irú àwọn èèyàn báyen, ó yẹ ká ní àlàkalẹ̀, ó yẹ ká ní ètò, eléyìí tó jásí wípé kínní o àá gbe kalẹ̀, láti lè jásí wípé kín ní o. A fi ń ṣe kó ríyá fún wọn, hm, bóyá fún bí àpẹẹrẹ ní ìsìn yìí. Ẹ̀yàn ní bí òṣìṣẹ́ mẹ́wàá, nínú àwọn mẹ́wàá yẹn, a wáa rí dájú pé a-- nígbà tá n, tá a n ṣe àkéésì wọn, nígbà tí à observe wọn, a wáa rí pé nínú àwọn mẹ́wàá, àwọn méjì kan wà tó jásí pé kíni o, àwọn o kì í máa n fi iṣẹ́ wọn fàlẹ̀. Iṣẹ́ tó bá yẹ kí wọ́n fi bóyá bí ọjọ́ márùn-ún ṣe láàrín ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin, àwọn tí máa ṣe tí ó dẹ ní ní ááyẹ. So irú àwọn èèyàn bẹ́yen, a lè fún wọn ní járá, a lè fún wọn ní kíni o, mo ríya láti le jàsí wí pé kíni o, kí wọ́n rí, kí wọ́n rí, kí wọ́n rí pé kíni o, a mọ rírì wọ́n, kí wọ́n rí mọ̀ pé kíni o, a, pé, à ń rí ipa, à ń rí, ẹ́, àǹfààní, a dẹ̀ ń rí ìlàpa iṣẹ́ eléyìí tí wọ́n n ṣe ní ọ̀dọ́ tiwa. So bẹ́ẹ̀ náà dẹ̀ ní pé kíni o. Eléyìí wa túnmọ̀ sí pé kíni o. Àwọn òṣìṣẹ́ èyí tó kù ká máa wá fi ẹtọ wọn dùn wọ́n lópin ìgbà tó bá jásí pé kíni o, nǹkan tó yẹ kí wọ́n ṣe, wọ́n ń ṣe, wọ́n dẹ̀ rí dájú pé kíni wọ́n, wọ́n, wọ́n ń ṣe pẹ̀lú ìlànà eléyìí tí a làkalẹ̀ fún wọn. Àmọ́ problem ti wọn kàn nipé kinni o, àwọn ní ti wọn, wọn kìí máa ń, wọn kìí máa n ṣe bí àwọn méjì tókù yẹn àwọn méjèjì tókù nipé kínní o, pápààpá àwọn ti máa n sáré ṣiṣẹ́ tiwon, wọn dẹ máa ń ri dájú wípé kínní o, àwọn n ṣe tó jẹ́ pé kò dẹ̀ ní ní àáye, so ó ye kí á le ní nǹkan ìwúrí, eléyìí tí a máa ṣe fún wọn. Kò burú náà tó bá jásí pé kíni o gbogbo wọn náà lápapọ̀ náà la máa ṣe irú nkan yẹ̀n fún. So tí bá yẹn, àmọ́ tá báa ṣe fún àwọn méje, àwọn tó kù náà wọn à lè sit up láti le jà sí pé kíni o. Káwọn náà mú iṣẹ̀ wọn ní ọ̀kùnkùn dùn. Eléyìí ó jẹ́ àǹfààní kan pàtàkì eléyìí tó jásí pé kíni o yóò máa wà fún àwọn òṣìṣẹ́ táwọn òṣìṣẹ́ náà máa fi rírà wọn pé, à, àwa náà a tiẹ̀ kí ń ṣe ẹrú, àwa náà ni àṣe wọ́n tiẹ̀ ká wa kún, àwa náà ni àṣẹ ọ̀gá tí ẹ fi wá sí ipò tó ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bó ṣe wà fún ọ̀gá náà ló ṣe wí pé kíni o wà fún ọmọ iṣẹ́. Ọmọṣẹ́ tó bá n sẹ́ dáadáa, so ọ̀gá máa rí dájú wípé pé kíni o òun sán lẹ́sàn eléyìí tó fi ń dà. Yàtọ̀ sí owó oṣù eléyìí tó bá ń gbà. So ọ̀gá náà a rí dájú pé kíni o, ó ní, ẹ́, jàra, ó ní owó àfikún eléyìí tó jásí wí pé kíni o yóò máa gbà lẹ́yìn ìgbà tí ọ̀sù bá parí. So owó àfikún, ó lè má jẹ́ owó àfikún náà. Ó lè jẹ́ bóyá bí ọ̀rọ̀, ó lè jẹ́ bóyá bí thank you, ẹṣé gán ni mo mọ̀ rírì iṣẹ́ yín. Ẹ mọ̀ bi kí èèyàn ó sọ thank you fún èèyàn? Ẹ mọ̀ bí èèyàn se--, bó ṣe máa n rí lára eeyan pé, à, àṣe emí náà tiẹ̀ lẹ̀ kà kún báyìí. Ó dè lè jẹ́ bóyá bí owó náà, hm, èèyàn máa fún ẹni tó bá ṣe dáadáa báyẹn. Ó dè le jẹ́ bóyá bí ẹ̀bùn náà ni eléyìí tó jásí pé kíni o. Nígbà tí onítọ̀hún bá gba, nígbà tóṣìṣẹ́ náà bá gba, yóò jẹ́ kíni o, yóò jẹ́ mo ríya fún òhun náà, yóò jẹ́ nǹkan ìwúrí fún òhun náà pé, à, àṣe wọ́n tiẹ̀ ká òhun náà kún ní ìdí ìṣe. So eléyìí ni àǹfààní tó ṣe wí pé kíni o. Àǹfààní tó pọ̀ ó wà nínú pé kíni o. Ká máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá ju òṣìṣẹ́ tó bá ṣe dáadáa. Nínú ẹ náà ni pé kíni o ìfẹ́ máa ń wà, hm, ìfẹ́ máa ń wà. Yóò jẹ́ kí ìfẹ́ wà láàrin kíni o ọ̀gá àti ọmọṣẹ́. Ká dẹ̀ máa gbàgbé, níbi tí ìfẹ́ bá ti wà, ìkórìíra n kọ́ o yóò sálọ nítorí wí pé kíni o méjèèjì wọn kì í máa n wà lẹ́ẹ̀kan náà. Kò ṣeéṣe kí n nífẹẹ èèyàn, kí n tún wáá kórira rẹ̀ at the same time. Kò ṣe é ṣe either pe kí n nífẹ̀ẹ́ ẹẹ kí n dẹ má kòrira àbí kí n kòrira rẹ kí n dẹ má nífẹẹ, so méjèèjì kò ṣeéṣe ká sọpé a lágbájá mo nífẹẹ lágbájá mo kórira ẹ ní ẹ̀ẹ̀kan náà, kò ṣeéṣe eléyìí jẹ àlàyé tí mo lè se ní ṣókí nípa irú ìbéèrè eléyìí, kò jẹ bí o ṣe jẹ.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Iyẹn ni pé kí ni o ìwà eléyii tí mo máa ń wu pẹ̀lú àwọn oníbàárà, àbí ìwà eléyii tí mo máa ń wu pẹ̀lú àwọn tó je pé kí ni wọ́n ajọ ń ṣiṣẹ́. So boya pe nisinyi mo ní ilé ìtajà, so látara pé ilé ìtajà yóò tóbi, èmi ni kan fún ara mi, mi lè dáa ṣé tán. So máṣa gbà àwọn eeyan, tò ìjasí kí ni a dìjọ máa ṣe. So o wá ní pé báwo ni ìwà mi ṣe wá rí pẹ̀lú àwọn oníṣòwò mi. Ìwà ìṣòwò rẹ ṣe rí. So nítorí pé kí ni àwọn oníṣòwò, ẹ, àwọn tí o je pé kí ni o èèyàn ń bá yàn, wọ́n ń bá yàn dowo po, àwọn oníbàárà eeyàn. So automatically, ẹ, ẹni tó bá ní pé kí ni ó bá ní laakaye, ó gbọdọ̀ rí dájú pé kí ni àwọn èèyàn yàn kọ́ o. Ẹ̀hẹn, kì í ṣe àwọn eeyan tò tí kí ni eeyan le fọwọ́ rọ́ sẹ́yìn. Ẹ̀eyàn gbọdọ̀ ní ìbáṣepọ̀ eléyii to dánmọ́rán, eléyii to dánmọ́rán. Eẹ̀yàn gbọdọ̀ ní, ẹ, relationship. Èleyii to ja si pe kí ni eeyan o ni fẹ́ jẹ́ kí ọ̀tá ó wà láàárín wọn. Bí ẹ náà ni pé kí ni, kí èèyàn máa rí dájú pé èèyàn pe wọn. Inú e ẹ náà ni pé kí ni, kí èèyàn rí dájú pé kí ni o, ẹ. Ọ̀bá yẹn, a máa ṣe sùúrù pẹ̀lú wọn náà ni. A máa faradà fún wọn náà ni títí, títí táa fi gbọ́, táa fi jọ gbọ́ ara wa yé. Ní kókó náà ni pé kí ni o ìwà, ẹ̀hẹn, ìwà ìṣòwò mi. Ohun náà ni pé kí ni o ìwà ìrẹ̀lẹ̀, ìwà kí ni ìrẹ̀lẹ̀ kí èèyàn rẹra eeyàn lẹ̀. Kí èèyàn dẹ́ni ìtẹríba pẹ̀lú àwọn òǹsòwò èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ǹkan tí èmi mọ̀, ohun náà ni mo ti ṣe ní aláyé yẹn. Kò jẹ́ bo ṣe jẹ́.